Láti ríi wípé o rìn ní àlàáfíà, o ní àwọn nǹkan tí o gbọ́dọ̀ máa ṣe ní òrèkóòrè kí o lè rí, kí o lè ní àrídájú wípé o rìn ní àlàáfíà. Àkọ́kọ́ ni pé kí o má má rìn rìn òru, kí o má rìn ní, kí o má rìn ní tópa lọ́lọ́, kí o bọ̀wọ̀ fún òfin ojú pópó, kí o má ṣe fi ẹ̀mí rẹ wewu.

Eléyìí tó dára jù tí o bá fẹ́ fọ ẹyin lójoojúmọ́ ni kí o fọ̀ ọ́ ní ẹ̀ẹ̀mejì. Eléyìí jẹ́ nǹkan tí àwọn dókítà eyin ti wọ́n máa ń sọ fún wa tí a bá lọ ṣe àyẹ̀wò. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹ̀ẹ̀kan lójoojúmọ́ ni ọ̀pọ̀ èèyàn máa ń fọ ẹyin wọn. Emi na de jẹ́ ikan lára wọn. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú kí a fọ ẹyin wa ní ẹ̀ẹ̀mejì lójoojúmọ́. Eléyìí jẹ́ ka fọ̀ ọ́ ní àárọ́ kùtùkùtù àti ní alẹ́ kí a tó sùn. Eleyii máa dena àwọn kòkòrò àìfojúrí tí wọ́n máa fẹ́ ṣiṣẹ́ ní ẹnu. Tí o bá fọ ẹyin rẹ̀ kí o tó sùn ní alẹ́, iwo gan máa mọ̀ pé ara re máa dá ṣakáṣaká ní àárọ̀ kùtùkùtù, tí o bá jí. Eleyii naa a de máa dìná. Orun burúkú tó máa jade láti ẹ̀nu tí o bá jí lówúrọ̀.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó dára láti tètè sùn, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ máa ń gba àkókò tí mo dẹ̀ gbọ́dọ̀ ṣe kí o tó di ọjọ́ kejì. Kí a tètè sùn gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ wípé a tètè su ní a tètè jí. Ní ọ̀pọ̀ ìgbà àsìkò tí mo máa n tètè sùn ló bá jẹ́ àsìkò tí mo bá ní ibi tí mò ń lọ ní òwúrọ̀ ọjọ́ kejì. Ṣùgbọ́n nígbà tí mo bá wà nílé tí mi ò lọ sí ibi tó ṣe pàtàkì, mo máa ń sùn ní aago mọ́kànlá.

Oríṣiríṣi ọ̀nà ni a lè fi pa fáìlì wa mọ́. Ọ̀nà àkọ́kọ́ ni kí a gbé sí orí ẹ̀rọ "Google Drive" ní orí fóònù wa tí ó bá jẹ́ "soft copy". Tí ó bá dẹ̀ jẹ́ eléyìí tí ó jẹ́ "hard copy" tó jẹ́ bí ìwé àbí nǹkan tí a ti fi ọwọ́ kọ, àbí nǹkan tí ó wà ní orí ìwé, ó máa dára kí o wá ìwé àpamọ́ kan tí o lè kó fáìlì rẹ sí. Ayé ti lajú, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń kó àwọn fáìlì wọn pamọ́ sí orí ẹ̀rọ ayélujára "Google Drive" láti dènà, láti dènà kí ẹni tí kò yẹ kí ó rí fáìlì kí ó rí. Torí ní ọ̀pọ̀ ìgbà ìwé tí a fi pamọ́ síbi kan ẹnikẹ́ni ni ó lè lọ síbẹ̀ láti mú u kí ó dè rí ohun tí a fi pamọ́. Ṣùgbọ́n tí iwo o bá fún ẹnikẹ́ni ní "password" sí ẹ̀rọ "Google Drive" rẹ kò sí ẹnikẹ́ni tí ó lè rí nǹkan tí o fi pamọ́ sí orí rẹ̀

Ǹjẹ́ ìwọ jẹ ìmọ̀ àǹfààní tó wà nínú kí o mọ àmì ìràwọ̀ rẹ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò ní gbàgbọ́ nínú kí a yẹ àmì ìràwọ̀ ò, ní orílẹ̀ èdè Nàìjíríà. Ṣùgbọ́n ní àwọn orílẹ̀ èdè mìíràn gẹ́gẹ́ bí òkè òkun, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló mọ àmì ìràwọ̀ wọn, tí wọ́n dẹ̀ nìgbàgbọ́ wípé àmì ìràwọ̀ ṣe kókó fún àwọn ìwà tí ẹ̀dà lọ́ ń wò. Eléyìí kó jẹ́ nǹkan tí ọ̀pọ̀ ènìyàn kò bi ara sí, ní apá ọ̀dọ́ wa níbí. Ṣùgbọ́n àmì ìràwọ̀ jẹ́ ǹkan tí a lè fi ṣe òdiwọ̀n ayé wa. Àmì ìràwọ̀ tèmi jẹ́ Vago, bó tilẹ̀ jẹ́ wípé èmi náà kò mọ̀ púpọ̀ nípa àmì ìràwọ̀ mi.

Nǹkan tí ó dára jù ní láti rí i dájú pé o parí iṣẹ́ kí àsìkò tí ó yẹ kí o parí rẹ̀ kí o tó dé. Eléyìí máa fún ọ ní àǹfààní láti ṣe àyẹ̀wò iṣẹ́ tí o ṣe kí o lè mọ àmọ̀ dájú pé o ṣe àṣìṣe. Ṣùgbọ́n iṣẹ́ tí o kò bá tètè parí, o lè máa ní àǹfààní láti yẹ̀ ẹ́ wò tí o bá ṣe àṣìṣe, beìentàsé àti ṣe àyípadà àbí àti ṣe àtúnṣe lórí àṣìṣe tí o bá ṣe.